Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn jẹ́ ibi tí ó máa ń mú orí mi wu tí n bá ti fẹ́ lọ síbẹ̀. Ìdí nìyí tí mo fẹ́ràn láti máa lọ ilé ìjọsìn jùlọ. Àwọn ẹbí mi náà sì fẹ́ràn láti má a lọ ilé ìjọsìn jùlọ. Ẹ̀gbọ́n, ẹbí, ará, ojúlùmo, arále pẹ̀lú èmi náà, a fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn.

Mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ ṣíṣe nípa àjùmọ̀ṣe àti fífi ọgbọ́n ẹgbẹ́ àti ọgbọ́n àgbà bá wọn lò. Pápá jù lọ, àwọn ẹlẹgbẹ́ iṣẹ́, mo bá wọn ṣíṣe nítorí pé a ní ìṣọ̀kan èyí tí ó wà láàárín wa. Ìṣọ̀kan yìí ni mo fi ń fi ọgbọ́n bá àwọn ẹlẹgbẹ́ ẹgbẹ́ ṣíṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rin òkè, nítorí pé nírin òkè, ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí jùlọ láti ìgbà èwe mi wá. Títí di àsìkò yìí, mo fẹ́ràn láti máa rìn òkè, nítorí pé ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí gaaán. Ó sì jẹ́ eré ìdárayá tó jẹ́ wípé mo fẹ́, tí ó sì dùn, èyí tó máa ń fún ayé mi ní ìsinmi, èyí tó máa ń fún mi ní ìdùnnú. Ìdí nìyí tí mo fẹ́ràn láti máa rìn òkè.

Mo ma n rí dájú pé ọjà mi dára nítorí pé mo n lo ẹ̀rọ tẹ̀kínọ́lọ́jì kan láti máa fi ṣe àyẹ̀wò ọjà. Ẹ̀rọ tẹ̀kínọ́lọ́jì yìí ni màá gbé ọjà mi sí. Bí mo bá ti gbé ọjà mi sórí ẹ, ó ma sọ fún mi pé eléyìí kọ̀ndẹ́ ni tàbí eléyìí ojúlówó ni. Nípasẹ̀ bẹ́ẹ̀, màá mọ̀ wípé ọjà yí ọjà gidi ni tàbí kò kín ṣe ọjà gidi. Ẹ̀rọ ìmọ̀ sáyẹ̀nsì àti tẹ̀kínọ́lọ́jì, òun ló n máa n rán mi lọ́wọ́ láti ma mọ̀ bóyá ọjà mi dá tàbí kò dára ní ọ̀pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń sá eré, eré àfẹsẹ̀sà, eré gbagi gbagi nítorí pé àwọn dọkítà oníṣègùn òyìnbó wọ́n jẹ́ kó yé mi pé kí n má a sá eré ní àárọ̀ láàárọ̀ tí mo bá fẹ́ kí ẹ̀mí mi kó gùn. Mo sì ti ń ṣe bẹ́ẹ̀ láti bí ọdún márùn ún sẹ́yìn mo ti máa ń sá eré. Mo máa ń sá eré bí máìlì mẹ́ta ní gbogbo ìgbà, ní gbogbo àárọ̀ láàárọ̀. Nídi ẹlẹ́ yìí, ó máa jẹ́ kí eegun mi ó le, ó máa jẹ́ kí n ní agbára àti ṣiṣẹ́ fún ọjọ́ náà. Bẹ́ẹ̀ni, mo máa ń sá eré gidigidi.

Mo máa ń wọ bàtà tí wọ́n máa ń pè ní ṣúu ààbọ̀. Ṣúu ààbọ̀ yìí, òun ni àwọn oníbàtà máa ń ṣe, tí wọ́n ó gé ẹ̀yìn tàbí gígísẹ̀ bàtà kúrò níbẹ̀. Bàtà, bàtà yìí jẹ́ bàtà tó máa ń fúnni ní, ní, tó máa ń fúnni ní ẹwà tó dára púpọ̀ tí èèyàn bá wọ aṣọ ìbílẹ̀ tàbí aṣọ ìgbàlódé. Bàtà kọnkọṣú ìdajì yìí, òun ni àwọn ọ̀dọ́ ń lò láyé ìsín, òun ni èmi náà sì ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ni, mo máa ń wọ bàtà. Irú bàtà tí mo sì máa ń wọ̀ ni àwọn èèyàn máa ń pè ní kọnkọṣú àbọ̀

Mo jẹ́ ẹni tó fẹ́ràn láti má ya àwòrán. Fún ìdí èyí, mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́. Ó má ń fẹ́rẹ̀ tó ẹ̀mẹ̀wàá, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ya àwọn àwòrán yìí tán, wọn ò má mú lẹ́yẹ́kọ̀kan wọn ò sì má ń tẹjúmọ́ dáadáa. Fún ìdí èyí, mo má ń wo àwòrán lójoojúmọ́ bí ẹ̀mẹ̀wàá.

Mo fẹ́ràn kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé, òun ni kókó ẹ̀kọ́ ètò ìṣirò. Mo fẹ́ràn láti máa ṣe ìṣirò lọ́pọ̀lọpọ̀. Iṣẹ́ ìṣirò ó sì jẹ́ ohun tí mo yàn láàyò tí mo sì fẹ́ràn si, nítorí pé ayé tí ò ní ìṣirò nínú kì í ṣe ayé. Láìsí ìṣirò ní ayé yìí, ayé yìí ò tí pẹ́. Ìdí nìyí tí mo fi ní, eh, ọgbọ́n tàbí tí mo fi ní ìfẹ́ sí láti máa ṣe ẹ̀kọ́ ìṣirò. Ẹ̀kọ́ ìṣirò ni mo sì fẹ́ràn títí di òní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí.

Mo ma n jẹ oúnjẹ tó kùn, mi ò sì kí n jẹ oúnjẹ tó kùn, ọ̀nà méjì ni màá gbà dáhùn. Mo ma n jẹ oúnjẹ tó kùn, tó bá jẹ́ wípé mọ̀lẹ́bí mi bí ẹ̀gbọ́n tàbí àbúrò tàbí ìyá tàbí bàbá ló bá jẹun kùn mo lè jẹ́ ẹ̀. Ṣùgbọ́n tí mo bá lọ sí òde ìnáwó tó jẹ́ pé ará ata tàbí àlejò ló jẹun kùn mi ò ní jẹ́ ẹ́, nítorí pé ẹni náà àlejò ló jẹ́ sí mi, kò kín ṣe ẹ̀jẹ̀ mi. Fún ìdí èyí, mo ma n jẹ àjẹkùn tó bá jẹ́ pé mọ̀lẹ́bí mi ló jẹun kùn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ará ata ló jẹun kùn, mi ò kín jẹ oúnjẹ tó bá kùn.

Bẹ́ẹ̀ni, mo ma ń lo ọ̀pá ìfamúra nígbà tí mo bá ń mu ohun mímu, pàpá jùlọ ẹlẹ́rìndòdò. Mo máa ń lo ọ̀pá ìfamúra yìí láti fa àwọn ohun mímu yìí lọ sí ẹnu mi dáadáa kó sì lè yọ gèrégèré. Bí i àwọn ohun mímu bí i kokiì tàbí fijumìki. A á rí pé àwọn ohun mímu yìí ó ṣòro mú láì lo ọ̀pá ìfamúra. Ṣùgbọ́n bí mo bá ti ń ra àwọn ohun èlò yìí tó jẹ́ ẹlẹ́rìndòdò yìí, mo máa gba ọ̀pá ìfamúra, ọ̀hun ni mo sì máa ń fi mú ní ọ̀pọ̀ ìgbà. Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfamúra.

Mo gbàgbọ́ pé láìsí ata nínú oúnjẹ, oúnjẹ èlò oúnjẹ ò tí pẹ́. Àwọn Yorùbá lọ́wọ́ ń bọ̀ wọ́n ní pé, “Ẹ̀mí tí ò bá jẹ ata pé ẹ̀mí yẹpẹrẹ ni.” Fún ìdí èyí, mo fẹ́ràn oúnjẹ tó ní ata púpọ̀ nítorí pé láìsí ata nínú oúnjẹ, mi ò lè mọ àádùn tàbí adùn tó wà nínú oúnjẹ. Fún ìdí èyí, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ràn láti máa jẹ ata púpọ̀ lọ́pọ̀lọpọ̀ kí ẹnu mi kó lè ta dáadáa, kí ẹnu mi kó lè ṣí àti pé kí n tún lè mọ ìgbádùn tàbí adùn tó wà nínú oúnjẹ tí mò ń jẹ. So, fún ìdí èyí, mo máa ń jẹ ata dáadáa ní gbogbo ìgbà.

Gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ ìjọ kérúbù àti seráfù. Bẹ́ẹ̀ni mo máa ń fín tùràrí nítorí pé ìgbàgbọ́ wa ni wípé fífi tùràrí a máa lé ẹ̀mí òkùnkùn jìnnà réré sí iní. A máa jẹ́ kí àwọn áńgẹ́lì kó wá sí ọ̀dọ̀ ẹni. Mo sì ń lo tùràrí yìí láti igba ewé mi wá. Mo sì rí pé Ọlọ́run ń lò gidigidi láti fi gbọ́ wọn, gbọ́ ẹ̀be àdúrà àwọn eniyan. Fún ìdí èyí, mo máa ń lo tùràrí lóòrèkóòrè láti lé ẹ̀mí òkùnkùn dànù àti láti jẹ́ kí ẹ̀mí mímọ́ kó wọlé mi wá àti pé láti gba àdúrà láti sọ àwọn áńgẹ́lì sọ̀kalẹ̀ lókè ọ̀run. Bẹ́ẹ̀ni, mo máa ń lo tùràrí dáadáa.

Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ìdíje púpọ̀ ká má fi ga ìgbàgbàga. A ti rí pé tí mo bá wà ní ibi iṣẹ́, mo fẹ́ràn láti máa tayọ pápá julò tí a bá se ìdánwò kan ránpẹ́ tàbí tí wọ́n bá fún wa ní àwọn iṣẹ́ kan láti ṣe. Bí mo ṣe máa ń tayọ sí àwọn ẹlẹgbẹ́ mi tàbí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ni pé mo máa ń fi agbára kún agbára mi. Mo máa ń wá àkókò láti ka àwọn nǹkan òjìlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ lè má mọ̀. Ní ìgbà tí èsì iṣẹ́ ta bá ṣe bá dé tàbí èsì ìdánwò, màá ti rí pé mo fakọyọ ju àwọn ìyókù lọ. Àṣírí tó sì wà níbẹ̀ ni pé mo máa ń fi àkókò sílẹ̀ láti mọ àwọn ohun òjìlẹ̀ tí wọ́n mọ̀. Mo sì máa ń fi ara balẹ̀ bèrèbéèrè dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ma n na ara mi dáadáa láti jẹ́ kí ara mi jí pépé ní àárọ̀ kùtùkùtù tàbí láti jẹ́ kí egun mi kó le dáadáa. Mo ma n na ara mi àti pé àwọn dókítà oníṣègùn òyìnbó ti jẹ́ kó yemi pé tí mo bá fẹ́ kí àdínkù kó má bá ọ̀ra ara mi, pé kí n má na ara mi ní àárọ̀ láàárọ̀, ó kéré pin ẹ̀mẹẹ̀wà làárọ̀, ó kéré pin ẹ̀mẹẹ̀wà lọ́sàn, ó kéré pin ẹ̀mẹẹ̀wà lálẹ́. Fún ìdí èyí, mo ma n na ago ara mi dáadáa ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó gbàgbọ́ pé orí cloud nìkan ni mo lè fi fáìlì mi sí tí ó sì ní sí ìṣòro. Ara pa fífi fáìlì sórí cloud ní kí a máa lo Gmail tàbí email. Fún ìdí èyí pé tí ẹ̀yàn bá ti pa fáìlì mọ́ síbẹ̀, kò nílò kí ó wà lórí fóònù èyàn mọ́. Ẹ̀yàn tún lè wá ẹ̀rọ kọ̀ǹpútà kan láti gbà wọlé sí i, ẹ̀yàn ó sì tún rí fáìlì náà lórí ímeèlì náà. Fún ìdí èyí, ó jẹ́ kí pípa fáìlì mọ́ kó jẹ́ ohun tí kò ní ìbánilẹ́rù, gbé bọ́yá yóò sọnù. Láti ìgbà tí mo ti já ọgbọ́n yìí pé pípa fáìlì mọ́ sórí cloud òhun ló sàn jù, àti ìgbà náà ni mo ti ń pa gbogbo fáìlì mi mọ́ sórí cloud. Mo sì rí pé ó dára ju kí n máa pa á mọ́ lọ sí orí ẹ̀rọ alágbèéká mi lásán.

Gẹ́gẹ́ bí ọ̀gá ilé isẹ́ ilé ìfowópamọ́ ńlá tí mo máa ń lọ ibi isẹ́ ní ọjọ́ ajé, ìsẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń lo wákàtí bí mẹ́jọ níbi isẹ́. Mo máa ń lọ sí ibi isẹ́ ní ọwọ́ aago méje mo sì gbọdọ̀ bẹ̀rẹ̀ isẹ́ ní aago mẹ́jọ tí máa sì kúrò ní aago mẹ́rin. Lẹ́yìn tí mo bá lọ-- tí a bá kúrò ní ibi isẹ́ ní aago mẹ́rin, mo máa, mo máa ń bọ̀ wá sílé, mo máa ń bọ̀ wá sílé tààrà. Lẹ́yìn tí mo bá ti dé lé tán, màá bá àwọn ọmọ mi ṣeré, màá bá ìyàwó mi ṣeré, ó tún di ọjọ́ kejì. Báyìí ni mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi. Tó bá sì tún di ọjọ́ Sátidé, a máa ń kóra wa lọ síbi ìnáwó tàbí ayẹyẹ àwọn ọ̀rẹ́ wa. Tó bá sì ti di ọjọ́ ìsinmi, ta mọ̀ sí ọjọ́ ìlúwa, wọn ó kó wọn jáde lọ sí ilé ìgbafẹ́ kan, níbẹ̀ la ó sì ti jẹ́ gbádùn ara wa, la ó máa ṣe yàlà yòlò.

Mo ní èrògbọ̀n, èrògbọ̀n mi sì pọ̀ jọjọ. Mo jẹ́ ọkùnrin tó ní irun lára púpọ̀. Mo ní irun ní ara púpọ̀. Fún ìdí èyí, ọ̀kan lára àwọn àgọ́ ara tẹ́tí lè bá irun lára mi, òhun ni àgbọ̀n mi. Fún ìdí èyí, mo ní èrògbọ̀n, èrògbọ̀n náà sì pọ̀.

Mo fẹ́ràn ẹ̀kọ́ kíkọ́. Fún ìdí èyí, mo kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń ka bí àgbáyé ṣe rí, bí ìlú kọ̀ọ̀kan ṣe rí. Mo tún kẹ́kọ̀ọ́ bí agbègbè kọ̀ọ̀kan ṣe rí ní ilé ìwé gírámà àti ilé ìwé gíga yunifásítì. Níbẹ̀ la ti ń kọ́ bí a ṣe ń ka àwòrán ilẹ̀. Mo kọ́ gidigidi tí mo sì tún sanwó fún àwọn tó kájúẹ̀ àwọn tó dáńtọ́ ní inú ìṣe náà. Àti ìgbà náà ni mo ti kọ́ bí a ṣe ń ka àwòrán ilẹ̀ yékéyéké tí ó sì ní sí rújúrújú níbẹ̀. Bẹ́ẹ̀ ni, mo lè ka àwòrán ilẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n.

Mo ma n ka ìwé ní ìgbàkígbà tí mi ò bá ṣiṣẹ́ kankan. Kíka ìwé jẹ́ ọ̀nà tí ọ̀polo èèyàn ma n fi jí pépé. Ó ma n fún mi ní ọgbọ́n tó jinlẹ̀. Ó ma n fún ni ní àǹfààní láti mọ àwọn nǹkan kan tí àwọn akẹẹgbẹ́ eni ò mọ̀. Fún ìdí èyí, mo ma n wà akókó láti ka ìwé kí n lè ju àwọn ẹlẹgbẹ́ mi lọ. Bẹ́ẹ̀ni, mo ma n ka ìwé lọ́pọ̀lọpọ̀. Yálà ìwé ayé tàbí ìwé nípa ètò ẹ̀kọ́ tàbí ìwé nípa ètò ìlera tàbí ìwé nípa bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo sì tún ma n ka ìwé nípa òwò ṣíṣe. Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ láti ma ka ìwé mo sì ma n ka ìwé ní ìgbàkúgbà.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn òṣèlú ní agbo àwọn akẹ́kọ̀ọ́. Àwọn ènìyàn a máa pè mí ní Happy. Ìnagijẹ mi ni Happy tí gbogbo èèyàn máa ń pariwo Happy, Happy, Happy. Èyí ni ìnagijẹ mi tí àwọn akẹgbẹ́ mi máa ń pè mí nítorí pé mo tún máa fẹ́ràn òṣèlú púpọ̀, ó jẹ́ kí wọ́n máa tẹ ìnagijẹ yí mọ́ mi lára wípé Happy, Happy, ní gbògbò ìgbà.

Mo jẹ́ ènìyàn tí kì í ṣe àìsàn. Fún ìdí èyí, mo kan máa ń lọ bẹ dókítà wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti ṣe àyẹ̀wò ara mi, láti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ mi, láti ṣe àyẹ̀wò bóyá kò sí àìsàn kankan tó fẹ́ wá sí àgọ́ ara mi. Ìgbà tó kẹ́yìn tí mo lọ rí dókítà ní ilé ìṣègùn òyìnbó tàbí ní ibi tí àwọn ènìyàn tí máa ń gba ìtọ́jú, oṣù tó kọjá ló kẹ́yìn tí mo lọ rí dókítà. Ìgbà tí mo sì ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ náà, ó ní pé dántọ́ lára mi dántọ́, ààyè ǹkan kan ò ṣe mí lágo ara. Bẹ́ẹ̀ ni mo sì pení ọmọkùnrin.

Ní ìgbàkígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin fújì tàbí orin tàkasúfèé. Àwọn orin yìí a máa mú nú ẹni dùn nínú ọkọ̀ púpọ̀. Ìdí nìyí o, tí èmi gẹ́gẹ́ bí ẹni kan tí mo fẹ́ràn láti máa wọ ọkọ̀ lọ sí gbogbo ìrìnàjò tí mo bá ń rìn. Láti má jẹ́ kí ìrìnàjò náà kó tutù tàbí kí ìrìnàjò náà kó má wuni, mo máa ń fi àkókò yìí gbọ́ orin fújì tàbí orin tàkasúfèé kí ayọ̀ tún lè kún inú mi nígbà tí mo bá ń rìn ìrìnàjò yìí. Nítorí pé mo ṣàwárí wípé gbígbọ́ orin a máa fún ni ní ayọ̀. Fún ìdí èyí, gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin fújì tàbí orin tàkasúfèé tí ó sì jẹ́ èyí tí mo nífẹ̀ẹ́ sí láti ìgbà kékeré mi wá títí di òní.

Ìlànà ìpolówó mi ni láti polówó ọjà ní orí ẹ̀rọ ayélujára. Mo ti ní ojú òpó kan tí mo ti máa ń polówó ọjà mi. Mo kó àwọn ènìyàn jọ síbẹ̀, pàápàá jùlọ àwọn oníbàárà mi. Tí mo bá ti ní ọjà tí mo fẹ́ tà, wọn ó tẹ àtẹ̀jáde kan sí àwọn oníbàárà mi. Tí mo bá ti tẹ àtẹ̀jáde yìí sí wọn, àtẹ̀jáde náà yóò kàn wọ́n lára, wọn ó sì mọ irú ọjà tí mo ní ní àkókò náà. Fún ìdí èyí, mo máa ń lo ẹ̀rọ ayélujára fún ìpolówó mi. Ó sì jẹ́ ọ̀nà tí mo nífẹ̀ẹ́ sí jù nítorí pé kò wọ́n. Yàtọ̀ sí pé kò wọ́n, ohun tí mo fẹ́ tẹ̀ jáde sí àwọn oníbàárà mi yóò kárí, yóò ṣe kọ̀ńkárí dáadáa, á kárí gbogbo ènìyàn tí gbogbo ènìyàn yóò sì rí i ní àkókò ní orí ẹ̀rọ ayélujára wọn. Ìdí nìyí tí mo tún fi ní wípé lílọ ero ayélujára ló máa jẹ́ ọ̀nà ìpolówó mi, ó sì ti ń ṣiṣẹ́ agbára síbẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò lóòrèkóòrè, pàápàá jùlọ tí mo bá fẹ́ bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀, àwọn mọ̀lẹ́bí mi, ẹ̀gbọ́n àbúrò àti ìbátan. Mo máa ń lọ sí orí WhatsApp, mo sì máa ń gbe sí fídíò kí àwa méjèèjì bá lè máa rí ojú wa dáadáa àti bí i tabá wà. Fún ìdí èyí, mo máa ń ṣe ìpè fídíò lọ́pọ̀lọpọ̀.

Orí máa ń fọ́ mi nígbà tí mo bá ṣe iṣẹ́ agbára, ṣùgbọ́n tí mi ò bá ṣe iṣẹ́ agbára, orí ò kí ń fọ́ mi. Orí tún máa ń fọ́ mi tí mo bá rìn nínú ọ̀run. Fún ìdí èyí, mo ti mọ iwọn ara mi wípé mi ò ní rìn nínú oòrùn, mi ò sì ní ṣe iṣẹ́ agbára kí orí má baà fọ́ mi. Láti ìgbà náà, mi ò ṣe iṣẹ́ alágbára mọ́. Títí di òní yìí, orí ò máa fọ́ mi mọ́.

Gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn ìmọ̀ púpọ̀, tí mo sì fẹ́ràn ìdàgbàsókè ayé mi. Gẹ́gẹ́ bí mọṣẹ́mọṣẹ́, ẹni tó kọ́ṣẹ́ mọṣẹ́ nípa bi a ṣe ń tún ẹ̀rọ ìgbàlódé ṣe tàbí ẹ̀rọ alágbéká ṣe. Mo fẹ́ràn láti mọ bí wọ́n ṣe ń tún iPhone àti láti tún un ṣe. Mo sì fẹ́ mọ̀ bí wọ́n ṣe ń tún Samsung láti tún un ṣe. Èyí ni ìmọ̀ tí mo fẹ́ mọ̀ báyìí báyìí nípa iṣẹ́ mi tí mo sì ti ń ṣiṣẹ́ le lórí gidi gan.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Mo jẹ́ ẹni tó ní ìràwọ̀ aládé wúrà. Ìràwọ̀ aládé wúrà yìí ó dúró fún oríire, àṣeyọrí, ìmọ́lẹ̀, ìtànná àti ògo tó la àgbáyé já. Àwọn wọ̀nyí ni àmì ìràwọ̀ mi. Ìgbà tí mo bá ń ṣoríire tàbí tí mo rí ọwọ́ mi lọ sókè dáadáa, wọn yóò ti fura wípé ìràwọ̀ mi ló ń ṣiṣẹ́ níbí báyìí, nítorí pé àwọn àmì yìí ló máa farahàn. Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi dáadáa.

Bẹ́ẹ̀ ni, mo máa ń rin ìrìn àjò lọ sí ìlú mìíràn lóòrèkóòrè. Pápá jùlọ tí mo bá lọ sí ilé ìjọsìn kan tí a pè mí sí fún ayẹyẹ bí i àjọ̀dún tàbí ìsìn orin, mo máa ń lọ láti ìlú mi lọ sí ìlú mìíràn. Ìgbà mìíràn tí mo tún máa ń lọ sí ìlú mìíràn ni ìgbà tí mo bá lọ ra ọjà. Pápá jùlọ tí mo bá ń padà sí ilé ẹ̀kọ́ gíga mi, n ó gbéra láti ìlú mi lọ sí ìlú mi nítorí pé mo jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ versity gíga ti ìmọ̀ sciences àti technology Àkúrẹ́. Fún ìdí èyí, àwọn oun tó máa ń gbé mi lọ sí ìlú kan sì òmíràn lélẹ̀ yìí Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ìlú mìíràn dáadáa mo sì ti lọ rí i ní ẹ̀yìn wá tí n ó sì tún lọ ọ̀pọ̀lọpọ̀ láti ìlú mi lọ sí ìlú mìíràn ní ọjọ́ iwájú.

Mo máa ń pe gbogbo àwọn òṣìṣẹ́ mi jọ láti mọ iye wọn, láti mọ iye owó oṣù tó ń gbà, láti bí èrè tí mo bá jẹ àti bẹ́ẹ̀ máa ti san owó iṣẹ́ wọn. Maa pín máa yọ eré tèmi tí í ṣe ìdá ọgbọ̀n. Èyí tó bá kù nínú ìdá yìí, òun ni màá pín lórí òṣìṣẹ́ kọ̀ọ̀kan tí màá sì fi san owó oṣù rẹ̀. Báyìí ni mo ṣe máa ń ṣètò owó iṣẹ́.

WiFi mi tí mò ń lò láti fi ṣe tara data connection ó yára bí àṣá gbà tó jẹ́ wípé tí mo bá lo ohun èlò alágbèéká mi tí ẹ̀rọ ayélujára a má a ṣe wàrà wàrà bíi wípé ó ń sáré bí i iná ìjọba tó fi jẹ́ pé gbogbo ohunkóhun tí mo bá fẹ́ ṣe àyẹ̀wò lórí íńtánẹ́ẹ̀tì ni yóò máa lọ ní wàrà ṣìṣà. WiFi mi yára gan àfi bí ẹyẹ tó ń fò lókè àbí bí iná ìjọba.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó kó wákàtí àti àkókò sọ́kàn nítorí pé àwọn àgbàlagbà lọ wọ́n bọ̀ wọ́n ní àkókò ju owó lọ. Èyí ló fà á tí mo fi máa ń dé ibìkan ní àkókò. Yálà, ilé ìjọsìn, ilé ẹ̀kọ́, ilé ẹ̀kọ́ṣẹ́ tàbí ibikíbi tí mo bá fẹ́ lọ tàbí ìpàdé kankan tí a bá ní. Mo máa ń dé bẹ̀ ní àkókò tó yẹ kí n dé bẹ̀. Kódà kí ìpàdé náà tó bẹ̀rẹ̀, ng ò ti dé bẹ̀ bíi ò kun ìṣẹ́jú mẹ́wàá tí ìpàdé náà yóò bẹ̀rẹ̀ máa ti dé bẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ni, mo máa ń dé ibìkan ní àkókò.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin tàkasúfèé ti Ṣínoliski tàbí Naira Marley. Ìgbà mìíràn, mo sì máa ń fẹ́ láti gbọ́ orin fújì, orin fújì láti ọ̀dọ̀ Taye Currency tàbí Saheed Òṣùpá. Àwọn orin wọ̀nyí máa ń ru ọkàn mi sókè gan-an, inú mi sì máa ń dùn lọ́pọ̀lọpọ̀ tí mo bá ń gbọ́ wọn. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa gbọ́ orin fújì, tàkasúfèé tàbí orin àpàlà lẹ́ẹ̀kọ̀ọ̀kan, tó sì jẹ́ pé àwọn orin yìí ni mo nífẹ̀ẹ́ sí jù.

Mi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, Ọlọ́run ó sì ńi jẹ́ kí n ṣe iṣẹ́ ọ̀fẹ́. Tí mo bá ṣe iṣẹ́ ọ̀fẹ́, níbo ni màá ti pèsè fún àwọn ìdílé mi? Iṣẹ́ rè, gbówó iṣẹ́ lẹ́yìn rẹ. Ẹni tí mo bá ṣiṣẹ́ fún tí ò fún mi lówó, n ó gbe lọ sí àgọ́ ọlọ́pàá tàbí ilé ẹjọ́ tó ga jù lágbàáyé. Fún ìdí èyí, mi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, mi ò sì ní ṣẹ́ tí ayé ó fi parẹ́.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí onímọ̀ nípa ìṣègùn òyìnbó tí mò ń ta àwọn ògùn. Àwọn ògùn yìí ni àwọn ọjà tèmi pẹ̀lú bí iṣẹ́ mi ṣe wà fún. Àwọn ògùn yìí, ó ti ní ìlànà àtẹ́lé kan tí wọ́n ti máa ń kọ sára rẹ̀ pé ká pa á mọ́ síbi tí ó tutù tí è ṣe bí oorun tó sì jẹ́ ibi tó gbẹ. Nà ọ́ fi máa sọ pé store in a cool and dry place. Fún ìdí èyí, ó ní ibi tí a máa ń kó àwọn ògùn wa sí, ó ní iye ọdún tàbí iye ọjọ́ tàbí oṣù tó gbọdọ̀ lò lórí igbá kí a tó ju nu ta àbá rẹ̀ ni rà. Ó tún ní ibi tí a lè pa wọ́n mọ́ sí. Fún ìdí èyí pẹ̀lú iṣẹ́ mi, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà gan an gidigidigidi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oru púpọ̀ nítorí pé ní oru yìí kò ní sí ariwo, kò ní sí ìjà, kò ní sí máa lọ máa bọ ọkọ̀, kẹ̀kẹ́ àti mọṣínìì. Àwọn ènìyàn náà ò tí sùn. Fún ìdí èyí ìpalọ́lọ́ máa ń wà. Ìdí nìyí tí mo fi fẹ́ràn oru.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa sin ohun ọ̀sìn, tí a tún lè pè ní ẹranko ọ̀sìn. Mo ń sin àwọn ohun ọ̀sìn bí i adìẹ ìbílẹ̀ àbí adìẹ tagiríìkì, mo máa ń sin ewúrẹ́ takọtabo, mo sì máa ń sin màlúù àti àgùntàn. Pẹ́pẹ́yẹ, mo tún ń sin ìgbín àti Ìjàpá. Fún ìdí èyí, mo ní àwọn ẹranko ọ̀sìn tó pọ̀ ní àgbàlá mi jáǹtìrẹrẹ tí wọ́n ò ṣe é kà, nítorí pé iṣẹ́ sínsín ẹran gan an ni mo yàn láàyò ní ilé mi.

Mo fẹ́ràn ẹni tó má a ń jẹ gọ́ọ̀mù lọ́pọ̀lọpọ̀. Àkọ́kọ́ tí mo sì fi fẹ́ràn láti má a jẹ gọ́ọ̀mù ni wípé ó má a ń dènà òórùn ẹnu, ó sì tún má ń fúnni ní ṣúgà tí ago ara nílò. Kò kún jẹ́ kí ẹnu èèyàn máa rùn. Àwọn oníṣègùn òyìnbó náà wọ́n sì jẹ́ kọ̀ yà pé ó dáa kí èèyàn má a jẹ gọ́ọ̀mù. Bẹ́ẹ̀ ni, mo má a ń jẹ gọ́ọ̀mù dáadáa ṣùgbọ́n kò kín ń ṣe gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, yálà mo fẹ́ràn tàbí mi ò fẹ́ràn, kò sí ohun tí mo lè ṣe nítorí pé ilé tí mò ń gbé atẹ́gùn wà níbẹ̀. Láti bẹ̀ ni mo ti ní ìfẹ́ sí láti máa rin atẹ́gùn tó sì ti mo mi lá di òní yìí. Nítorí pé ilé ajá mẹ́rin mò ń gbé, èmi mo sì wà ní ìpele tó keyìn. Fún ìdí èyí, ó ti mo mi lára gidi gan láti máa gun ajá láti máa rin atẹ́gùn. Láti bẹ̀ ni mo fi ní ìfẹ́ sí i. Bẹ́ẹ̀ni, mo ní ìfẹ́ láti máa rin atẹ́gùn títí di òní yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí mo lérò fún ìléyà. Oúnjẹ yìí ó jẹ́ oúnjẹ asẹ̀mí lóore, aṣọ kan lóore, amáradán, amójú ẹni jọ̀lọ̀. Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ yìí fún iléyá dáadáa.

Ìgbéyàwó iṣẹ́ tó kènyìn fún mi. Ó jẹ́ èyí tíó ládùn, tó lọ́yin, tó sì lárinrin, tí inú mi sì dùn gidigidi. Nítorí wìpé bí mo ṣe débí tí mo ṣe fẹ́ gba iṣẹ́ náà ni àwọn ọ̀gá ibi iṣẹ́ náà wọ́n fi ọ̀rọ̀ wa mi lẹ́nu wò. Wọ́n sì wí pé mo dántọ́, nì wọn bá sọ pé kí n padà wá ní ọdún tó ń bọ̀ láti wá gba iṣẹ́ náà. Inú mi dùn gidigidi, ayọ̀ mi sì kún. Èyí ìgbéyèwó iṣẹ́ náà ni ó fún mi ní iṣẹ́ tí mò ń ṣe títí di òní, tí mo sì ń rí owó tùlùtùlù tó tó mílíọ̀nù mẹ́jọ ní oṣù méjì. Fún ìdí èyí, ìgbéyèwó iṣẹ́ tó kènyìn fún mi ó jẹ́ ìrírí tó dùn gbàá, ó sì jẹ́ ohun tó mú orí mi wú.

Ọ̀nà méjì ni màá gbà dáhùn ìbéèrè yìí àti wípé èsì méjì ni mo ní. Èsì àkọ́kọ́, bẹ́ẹ̀ni mo máa ń fi idáàbò bo run sára sùn. Ìkejì bẹ́ẹ̀ sì kọ́, mi ò kí ń fi ìdáàbòbò òrùn sára sun. A rí i pé a ní ìgbà bi mẹ́ta, àkókò bi mẹ́ta ló wà. A nígbà òjò, a nígbà ẹ̀rùn bẹ́ẹ̀ ni a sì nígbà ọyẹ́ tàbí ọ̀gìnìǹtì. Èyí tí àkókò tí a bá bọ́ sí ló máa sọ bóyá màá lo ìdáàbòbò orun sára sùn tàbí mi ò ní lò ó. Ni àkọ́kọ́, ìgbà wo ni mo máa ń lo ìdáàbòbò orun? Mo máa ń lò ó nígbà òjò nítorí pé òtútù máa ń mú nígbà náà. Mo máa ń lo ìdáàbòbò orun sára kí n tó sùn. Mi ò kí ń lò ó nígbà tí ilẹ̀, nígbà ọ̀gbẹlẹ̀ nítorí pé oru máa ń mú nígbà yìí púpọ̀. Ní ìgbà ọyẹ́ tàbí ìgbà ọ̀gìnìǹtì, òtútù tún máa ń pọ̀ já tó jẹ́ wípé òtútù náà a fẹ́ lè kọ àrà. Ni àkókò ọyẹ́ yìí tàbí ọ̀gìnìǹtì yìí, mo máa ń lo ìdáàbòbò orun láti fi bo àrà mi láti má jẹ́ kí òtútù tó lè ṣàkóbá fún àgọ́ ara mi kó máa wọnú àgọ́ ara mi. Fún ìdí èyí, mo máa ń lo ìdáàbò bo run sára nígbà òtútù. Nígbà tó bá dé ìgbà ọ̀gbẹlẹ̀, mi ò kí ń lo ìdáàbòbò orun sára. Nígbà ọyẹ́ tàbí ọ̀gìnìǹtì mo sì tún máa ń lo ìdáàbòbò orun sára.

Mo máa ń lọ sí ibi ìpàgọ́ tàbí ibi àgọ́ dáadáa, pàápàá jùlọ mo jẹ́ ẹni tó ń lọ sí ilé ìjọsìn ìjọ Apostoli Kristi ti Jesu tí a sì máa ń ṣe àgọ́ ní ẹ̀ẹ̀kan lọ́dun. Ìdí nìyí tí gbogbo ẹ̀ka láti ibikíbi láti ìlú a ó parapọ̀ lọ sí ibi àgọ́ náà láti ṣe é ní ẹ̀ẹ̀kan lọ́dun táa sì kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀ níbi tí ìdè, àjàgà ti ń jà tí àwọn ènìyàn sì ní ìtúsílẹ̀ nínú ogun ọjọ́ pípẹ́ wọn. Fún ìdí èyí, mo ti lọ sí ibi àgọ́ rí dáadáa kó dà, ó ju ìwọ̀n ogún lọ tí mo ti lọ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti má a mu coffee dáadáa níbi iṣẹ́ mi. Mo fẹ́ràn coffee nítorí pé òun náà a má a ṣe iṣẹ́ tíì lẹ́ẹ̀kọ̀kan. Coffee jẹ́ ohun tó má a ń jẹ́ kí ọpọlọ ènìyàn jí pépé. Ó má a ń jẹ́ kí ènìyàn kó jí pépé sí iṣẹ́. Ó sì má a ń fúnni ní okun tí ó jẹ́ kí ènìyàn kó mọ ohun tó ń ṣe lẹ́nu iṣẹ́. Ìdí nìyé tí èmi fi fẹ́ràn láti má a mu coffee ní ibi iṣẹ́. Mo sì má a mu coffee láàárọ̀ láàárọ̀ tí mo bá dé ibi iṣẹ́ kí n tó fi ata kanu.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Èèyàn tí ẹgbẹ́ bọ́ọ̀lù àkọ́kọ́ yóò ní ọmọ mọ́kànlá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù kejì yóò ní ọmọ mọ́kànlá. Níbi tí a ó ti máa fi bí a ṣe gbọ́n sí hàn níbi ẹsẹ̀ wa bá ṣe máa gbá bọ́ọ̀lù náà. Mo fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nítorí pé òun ni ó dùn jù lágbàyé, òun ni ó sì máa ń fúnni ní ayọ̀ jù nígbà tí ènìyàn bá ń gba tàbí tí ènìyàn bá ń wò ó. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń sanwó láti lọ wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo sì máa ń lọ síbi tí a ò tí kọ́ wa bá ṣe gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá gan an, òun sì ni eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ.

Mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ńkan. Kódà mo jẹ́ ẹni tó máa ń gbìmọ̀ ṣe ayẹyẹ fún àwọn ènìyàn, tàbí ẹni tó máa ń pinu, tàbí ẹni tó máa ń tukọ̀ bí ayẹyẹ kan ó ṣe lọ, bí ó ṣe wáyé. Iṣẹ́ tí mò ń ṣe nìyẹn, èyí tí àwọn olóyìn-gbò, olóyìnbó máa ń pè ní event planner. Mo jẹ́ ọ̀kan lára àwọn kọmití event planning ti ìjọ mi, tí ó sì jẹ́ pé mo máa ń ṣe ètò ńkan dáadáa. Yálà onínáwó, ọjọ́ ìbí, àjọ̀dún, èyíkéyìí owú, mo máa ń ṣe ètò ńkan dáadáa lọ́pọ̀ ìgbà.

Tábìlì ibi iṣẹ́ mi ó jẹ́ èyí tó ga ó sì jẹ́ aláwọ̀ dúdú. Mó fẹ́ràn rẹ̀ nítorí pé ní ìgbà mìíràn tí mo bá jókòó sórí rẹ̀ kò kí n ta mí ní ìdí, nítorí pé wọ́n ti kó fọ́ọ̀mù tó máa dẹ̀dẹ̀mùdẹ̀mù sórí rẹ̀. Ti mo bá sì ń kọ iṣẹ́, mo máa ń gbádùn rẹ̀. Báyìí ni tábìlì ibi iṣẹ́ mi ṣèri, ó ga, ó dúdú ó sì ní igun mẹ́rin.

Mo ma n rìn ní àlàáfíà nítorí pé bíbélì ìwé mímọ́ jẹ́ kó yà pé ẹ máa rìn tàbí ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ní ìgbà gbogbo àti ní ọjọ́ gbogbo. Ìdínì yìí tí mo fi fẹ́ràn láti máa rìn ní àlàáfíà láìsí jàgídíjàgan tàbí ikùnsínú láàárín èmi àti ẹnikẹ́ni tí mo bá n rìn lọ. Ìdínì yìí tí mo fi yan àlàáfíà láàyò, mo sì tún jẹ́ ẹni tó jẹ́ oníwà pẹ̀lẹ́, mi ò kín bínú, mi ò sì kín fa wèrè ní ìgboro, mi ò kín jẹ́ oníjàgídíjàgan. Ìdínì yìí tí mo fi máa n rìn ní àlàáfíà nítorí pé àlàáfíà gan ló pé jù. Àlàáfíà sì ni ó yẹ kí àwa ènìyàn ká má a lepa jùlọ.

Mo máa ń wo ojú ìbòjú ní ẹ̀ẹ̀mẹ́wàá lójúmọ́ tàbí ní wákàtí mẹ́wàá lójúmọ́. Nítorí pé mo jẹ́ ènìyàn tó máa ń tẹ ẹ̀rọ alágbèéká déédé, mo sì tún máa ń ṣiṣẹ́ lórí lápitọọ̀pù mi, èèyàn ta mọ̀ sí ẹ̀rọ kọ̀m̀pútà. Ìdí nìyí tí wákàtí tí mo fi máa ń wo ojú ìbòjú mi, ojú ìbòjú mi níbi ìgbà mẹ́wàá tàbí wákàtí mẹ́wàá lójúmọ́. Bẹ́ẹ̀ ni, ó máa ń tó wákàtí mẹ́wàá tí mo fi máa ń wo ojú ìbòjú mi lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́. Láti ìgbà tí ààrùn COVID 19 ti bẹ́ sílẹ̀ lórílẹ̀ èdè Nàìjíríà, ní ìjọba àpapọ̀ ti jẹ́ kó di dandan fún gbogbo àwa ọmọ orílẹ̀ èdè Nàìjíríà wípé ká máa lo ohun ìbọwọ́ láti dènà ààrùn COVID 19 náà láti má lè tàn kálẹ̀. Àti ìgbà náà ló ti mọ́ mi lára láti máa lo, láti máa wọ ìbọwọ́. Kódà tí mo bá ń dáná ní ilé ìdáná mi, mo máa ń lo ohun ìbọwọ́. Tí mo bá wà ní ilé ìgbọ̀nsẹ̀ náà, mo máa ń lo ohun ìbọwọ́. Tí mo bá ń tún àyíká ilé mi ṣe tàbí tí mo bá ń gbálẹ̀ tàbí tí mo bá ń nulẹ̀, mo máa ń lo ohun ìbọwọ́ láti má jẹ́ kí ìdọ̀tí kó wọ inú èékánná mi. A rí pé ìdọ̀tí tó máa wọ inú èékánná, ó tún le fa àwọn àìsàn tàbí àwọn ààrùn kan sára ẹni. Ìdí nìyí tí mo fi máa ń lo ohun ìbọwọ́ títí di òní.

Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ láti ilé. Mi ò ní ọ́fíìsì tàbí ibi iṣẹ́ kankan. Ilé ni mo ti ń ṣe iṣẹ́ mi, ní àárọ̀, ní ọ̀sán àti ní àṣálẹ́. Àti ilé ni mo ti ń ṣiṣẹ́ ní orí fóònù mi. Mi ò sì ní ibi kankan tí màá ń jáde lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwia pàápàá jùlọ tí orí ẹ̀rọ alágbèéká mi, ẹ̀rọ ìgbàlódé, iyàn tí a mọ̀ sí fóònù. Mo ma ń ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ ní ogbàkúgbà lóòrèkóòrè láti lè jẹ́ kí fóònù mi yára bí àṣá láti jẹ́ kí ó ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ kó ṣe. Ìdí nìyí tí mo sì tún máa ń fi ṣe ìmúdójúìwọ̀n sọfitíwia orí fóònù mi, bẹ́ẹ̀ni mo máa ń ṣe dáadáa lóòrèkóòrè.

Ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi pọ̀ kò lóùn kà. Ìdojúkọ bí ìjà ẹ̀sìn, ìjà àwọn ọ̀gá sí ọmọṣẹ́. Níbi tí ẹ̀sìn tí mo bá dé ibi iṣẹ́ tí mo fẹ́ gbàdúrà nítorí pé ẹlẹ́sìn igbàgbọ́ ni mí, àwọn ẹlẹ́sìn imàlé tàbí àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó wà níbẹ̀ wọ́n á máa foríjà ara wọn, wọ́n á máa forí gbá ara wọn wípé onílé ẹ tún dé o, ó tún ti ń gbà adúrà báyìí, tó sì mọ̀ pé a ò kí n ṣe onígbàgbọ́. Ìjà àwọn ọ̀gá sí ọmọṣẹ́ náà ọ̀tọ̀, bí kí àwọn ọ̀gá kan máa fi dáa lálẹ̀ tàbí kí wọ́n máa fọwọ́ lálẹ̀ ga rara fún àwọn ọmọṣẹ́, èyí tí èmi náà sì jẹ́ kan nínú àwọn ọmọṣẹ́. Àwọn ìdojúkọ yìí ó pọ̀ tí mi ò lè kà á tán, ṣùgbọ́n kí Elédùmarè kó máa fún wa ní sùúrù láti lè máa fi ìfẹ́ bára wa gbé ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tí mo rà ní mílíọ̀nù mẹ́jọ ní ọdún 2025 ní oṣù kẹrin, bẹ́ẹ̀ni mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tí àwọn ìdílé mi máa ń wà nínú ẹ̀ tí a bá ń lọ sí ilé ìjọsìn tàbí tí mo fi máa ń kó àwọn ẹbí mi, bẹ́ẹ̀ni mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tí ó tó mílíọ̀nù mẹ́jọ.

Mo ma n lo fóònù mi ní ìgbà tí mo bá ti ní iṣẹ́ tí mo fẹ́ ṣe lórí rẹ̀. Ojojúmọ́ ṣiṣi mo ma n lò ó. Tó fẹ́rẹ̀ tó mẹríndínlógún ójojúmọ́ tí mo ma n lo fóònù mi. Nítorí pé mo fẹ́ràn láti máa tẹ́ fóònù púpọ̀, àti wípé orí fóònù ni mo ti n ṣe iṣẹ́ tó n fún mi ní oúnjẹ òòjọ́ mi. Ìdúnàlẹ̀ yìí tí mo fi máa n tẹ́ fóònù bí i ẹmẹríndínlógún lójọ́mọ́

Mo má ń lọ wo eyín mi lóòrèkóòrè o kéré jù ẹ̀kan lóṣù láti lè dènà ààrùn tó má ń múni ní eyín àti pé àwọn dókítà oníṣègùn òyìnbó ti fi yemi wípé kín má gbìyànjú láti má fọ eyín mi ní òòrèkóòrè ní igbagbogbo. Idiniyi tí mo fi má ń lọ ní ẹ̀kan lóṣù tí oṣù yí mo lò ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tó kọjá.

Bẹ́ẹ̀ni, ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ̀rinlá tí mò ń lọ sí ìlú Niger, nígbà tá fẹ́ gun afárá kan, wọ́n sọ pé afárá náà ti bàjẹ́ pé ká wọ ọkọ̀ ojú omi. Ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ̀rinlá ló jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo wọ inú ọkọ̀ ojú omi. Mo sì fẹ́ràn rẹ̀ púpọ̀ nítorí pé ìrìn àjò ọkọ̀ ojú omi ó jẹ́ ìrìn àjò tó mú ẹ̀rín àtayọ wá sínú ayé ẹni. Bẹ́ẹ̀ni, mo ti wọ ọkọ̀ ojú omi rí ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ̀rinlá.

Ohun mímu tí mo fẹ́ràn jù, òun náà ni ẹlẹ́rìndòdò kóòkì. Mo fẹ́ràn láti má a mu kóòkì nítorí pé àwọn oníṣègùn òyìnbó jẹ́ kó yẹ wá pé kóòkì ó ní ṣúgà tàbí ohun adídùn tó da fún àgọ́ ara ẹni lára, ṣùgbọ́n wọ́n ní pé kó má pọ̀ jù lágo ara. Ìdí nìyí tí èmi fi fẹ́ràn kóòkì lọ́pọ̀lọpọ̀. Kódà kò sí ẹ bi ẹ mẹ́ta ní ọ̀sẹ̀ kí n má mu kóòkì.

Mo máa ń jẹ ẹran, mo sì fẹ́ràn ẹran. Nítorí àwọn onímọ̀ ọjú àti oníṣègùn òyìnbó jẹ́ kó yẹ pé wá pé kí á máa jẹ ẹran, ṣùgbọ́n ká tú má jẹ púpọ̀ jù. Ìdí nìyí tí máa fé bá jẹ òkèlè tàbí ìrẹsì, mo máa ń bu ẹran lé lórí. Mo máa ń wa ẹran bí mẹ́rin mẹ́rin, méjì méjì tàbí ẹ̀yọ kan sórí oúnjẹ mi. Ìdí nìyí mo jẹ́ ẹni tó máa ń jẹ ẹran púpọ̀ lọ́pọ̀lọpọ̀

Tí mo bá ti dẹ́ṣẹ̀, mo máa ń tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn pé mo ti ṣe àṣìṣe ẹ fojú wo mi. Ọwọ́ tí, eyín tí ajá fi ń lẹ̀ ọmọ ẹ̀ náà ló fi ń bọ́ ọmọ ẹ̀ ṣeré. Ẹ fà mí mọ́ra. N ó sì bá àwọn ẹni náà sọ̀rọ̀ pé àṣìṣe ni mo ṣe, ẹ dáríjì mí. Nítorí pé a máa ń ka baba tí ń bẹ ní ọ̀run kí a bọ̀ ó forúkọ rẹ̀ tí ìjọba rẹ dé. Ìfẹ́ rẹ̀ ní ká ṣẹ láyé. Wọ́n ti, wọ́n ní dáríjì gbogbo àwọn tó dárí ẹṣẹ̀ wá jù wá. Yé jẹ kí á dárí gbogbo àwọn tó ṣẹ̀ wá nítorí pé baba tí ń bẹ lọ́run náà ń darí gbogbo ẹṣẹ̀ wa jù wá. Báyìí ni mo ṣe máa ń tọrọ àforíjì lọ́dọ̀ àwọn tí mo bá ṣẹ̀ pé kí wọ́n jọ́ ọ́, kí wọ́n fẹ́, kí wọ́n fẹ́ dùn ún sílẹ̀, kí wọ́n fínú fẹ́ dọ̀ ọ́ kí wọ́n dáríjì mí, kí wọ́n bojú àánú wo mi, kí wọ́n bo mi sùúrù mu. Báyìí mo ṣe máa ń tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn.

Ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ kọ́ mi ò kí ń mu òògùn lójoojúmọ́ nítorí pé ẹni tí ó bá jẹ́ olóye kò ní máa da òògùn jẹ láìnídìí. Tí è bá ṣe pé ènìyàn bá dùbúlẹ̀ àìsàn kí ni ènìyàn ó máa lo òògùn fún lójoojúmọ́? Aláàárẹ̀ tàbí ẹni tí ó bá fẹ́ rẹ̀ díẹ̀ ló máa ń lo òògùn lójoojúmọ́. Fún ìdí èyí mi ò dùbúlẹ̀ àìsàn, mi ò kí ń lo òògùn lójoojúmọ́ nítorí pé lílọ Òògùn láì ṣe pé dókítà ènìyàn bá júwe ẹ fun ènìyàn tàbí tí ènìyàn bá dùbúlẹ̀ àìsàn òun ni àwọn olóyìnbo máa ń pè ní ìṣìlò òògùn tí wọ́n máa ń pè ní drug abuse. Ìṣìlò òògùn niyẹn. Ìdí èyí ni pé mi ò kí ń lo òògùn lójoojúmọ́. Oúnjẹ nìkan mo máa ń jẹ lójoojúmọ́.

Bẹ́ẹ̀ ni, mo ní gíláàsì oorun èyí tí mo máa ń dé sójú ní ìgbà tí mo bá ń lọ síta. Èyí a máa dènà de oorun láti máa wọ ojú mi. Nítorí pé àwọn dókítà oníṣègùn òyìnbó jẹ́ ko ye wa pe lilò igo a máa jẹ́ kí oorun kó máa wojú ẹni. Nítorí pé oorun kò kín ṣe ọ̀rẹ́ ojú, ó lè ba ojú jẹ́, ó lè fọ́ni lójú lọ́sàn-gan-gan. Ìdí nìyí tí mo fi máa ń lo gíláàsì oorun, pàápàá jùlọ lọ́sàn-gan-gan tàbí ní àárọ̀ tí oorun bá tètè yọ kí ó lè bo ojú mi láti mú kí oorun kí ó máa wọ ojú mi. Mo máa ń lo gíláàsì oorun, àwọn dókítà òyìnbó ló sì ṣe àpèjúwe rẹ̀ fún mi pé kí n máa lòó dáadáa, déédéé, àti pàápàá jùlọ mó máa ń lò ó tí mo bá fẹ́ ka ìwé. Èyí yóò mú kí n rí ohun tí mo fẹ́ ka kedere láìsí wàhálà.

Mo máa ń ṣe, mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi. Àwọn oníbàárà mi jẹ́ àwọn kan pàtàkì tí mi ò lè fojú tanù nínú ètò òwò mi. Nítorí pé tí òwò bá wà tí ò sí oníbàárà, òkú ni owó náà. Tí oníbàárà bá wà tí ò sí òwò, àwọn oníbàárà náà wọ́n ò ní lè ra ohun tí wọ́n fẹ́. Ìdí nìyí ti mo wá fi máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi. Bá yìí sì ni mo ṣe máa ń ṣe ìmúra sílẹ̀. Màá ti da ọjọ́ tí a o ṣe ìpàdé, lẹ́yìn tí a bá ṣe ìpàdé náà, lẹ́yìn tí a bá ti n múra ìpàdé náà. Nítorí pé àwọn oníbàárà mi kò sí ní ìlú tí mò ń gbé. A máa lo ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà, a sì máa lo ohun kan tí àwọn olóyìnbo ń pè ní áàpù tí a mọ̀ sí Zoom áàpù. Zoom áàpù yìí, òun ni a ó fi ṣe ìpàdé tó jẹ́ pé kò nílò kárí ara wa sójú rara. Tí òǹikàlùkù bá ti ní Zoom áàpù yìí, òun ni a ó fi mú ara wa tí a ó sì fi kọ̀nẹ́ẹ̀tì ara wa ní ọ̀nláín tàbí Íńtánẹ́ẹ̀tì.

Mo n lo ìgbọ̀nsẹ̀ aláwo tí àwọn òyìnbó ṣẹ̀ṣẹ̀ ṣe wá sí orílẹ̀èdè Nàìjíríà. Ní ìgbà kan mo máa n lọ sínú igbó ṣùgbọ́n láti ìgbà tí ìmọ̀ sáyẹ́ǹsì àti ohun èlò sáyẹ́ǹsì ti wọ orílẹ̀èdè Nàìjíríà mo ma n lo ìgbọ̀nsẹ̀ tí aláwo èyí tí àwọn oníṣègùn òyìnbó jẹ́ kó yè wà pé. Ó ma n dènà ààrùn nítorí pé ìwọ àti ẹbí rẹ nìkan ni ó wà fún, tí ẹ bá sì lòó tán ẹ ó fọ́. Ìdí nìyí tí mo fi mú èyí ilé ìgbọ̀nsẹ̀ aláwo.

Mo jẹ́ ẹni tó fẹ́ràn láti má a fo ifo ti ọlọ́nà gígùn, èyí tí àwọn olóyìnbo ń pè ní long distance jump. Ṣùgbọ́n nígbà tí a ti mú oṣù kejìlá yìí, mi ò tí lọ fo ràràrá nítorí eré ìdárayá ifo yìí jẹ́ ọ̀kan nínú àwọn eré ìdárayá tí mo kudùn tí mo sì fẹ́ràn gan púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Fún ìdí èyí, oṣù tó kọjá ni ìgbà tó kẹ́yìn tí mo fo.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń fọn, pàápàá jùlọ bí a ṣe ń fọn ohun èlò orin bí fèèrè tí a máa ń lò ní ilé ìjọsìn. Ni àtìgbà tí mo wà ní ọmọ ọdún méjìlá ni mo ti ń kọ́ nípa fífan fèèrè tí àwọn òbí mi sì ṣe iṣẹ́ takuntakun tí wọ́n rí i dájú pé wọ́n mú mi lọ sí ọ̀dọ̀ ẹni tí yóò máa kọ́ mi ní fèrè fífan. Títí di òní iṣẹ́ fèrè fífan ni mo ń ṣe. Èyí ló fún mi ní àǹfààní láti mọ̀ bí wọn ṣe ń fọn ǹkan, bí a ṣe ń fọn fèèrè, bí a ṣe ń fọn dùùrù, bí a ṣe ń fọn àwọn ohun èlò ọjà mìíràn tí à ń lò ní ilé ìjọsìn. Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń fọn ǹkan.